Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀. Ọ̀pọ̀ ìgbà tí mo bá ti wọ ọkọ̀ akérò ni mo fẹ́ràn láti máa jókòó níbi fèrèsé ọkọ̀. Nítorí pé eléyìí máa ń fún mi ní àlàáfíà pípé, ó sì máa ń fún mi ní ọrẹ ọ̀fẹ́ àti àǹfààní láti máa wo bí gbogbo nǹkan ṣe ń lọ bí a ti ń dé àwọn àdúgbò ọlọ́kọ̀ ń ojọ́ kan. Ọ̀pọ̀ ìgbà náà ló sì jẹ́ wípé tí mo bá wọ ọkọ̀ akérò, mo fẹ́ràn láti máa jókòó síbi fèrèsé ọkọ̀ náà kí n lè máa wo àwọn ìlú lóríṣiríṣi tí à ń dé, kí n sì máa wo oríṣiríṣi àwọn nǹkan tí ó ń lọ. Gbogbo àwọn nǹkan tí mi ò kí ń rí nígbà tí mo bá ń wa ọkọ̀ mi gbogbo rẹ̀ ni mo máa ní ọrẹ ọ̀fẹ́ àti àǹfààní láti rí tí mo bá wọ ọkọ̀ akérò. Eléyìí ló sì jẹ́ ìdí pàtàkì fún mi tí mo fi fẹ́ràn láti máa jókòó ní fèrèsé ọkọ̀. Gbogbo àwọn ìdàgbàsókè aláìlẹ́gbẹ́ tí ó ń ṣẹlẹ̀ ní àyíká àti ilé tí ó ń ṣẹlẹ̀ ní agbègbè tí mi ò kí ń ní ọrẹ ọ̀fẹ́ láti rí nígbà tí mo bá ń wa ọkọ̀ mi ni mo máa ń rí dáadáa tí mo bá wọ ọkọ̀ akérò tí mo sì jókòó ní fèrèsé ọkọ̀.

Bẹ́ẹ̀ni mo máa tẹ̀lé òfin ìyara ọkọ̀, nítorí pé ó ṣe pàtàkì láti tẹ̀lé òfin ìyara ọkọ̀. Ọ̀pọ̀ àwọn dírẹ́bà mìíràn ni ó wà tí wọn kì í tẹ̀lé àwọn òfin wọ̀nyí tí eléṣìí ti sokùnfa ìjàmbá ojú ọkọ̀ púpọ̀púpọ̀ ní soṣayẹti wa. Ọ̀pọ̀ ìgbà mìíràn sì ni àwọn ènìyàn máa ń fojú kéré àwọn ewu tó wà níbi àìtẹ̀lé òfin ìyara ọkọ̀ tó sì jẹ́ wípé ó ti mú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ. Ọ̀pọ̀ ìgbà mìíràn sì ni àwọn awakọ̀ èrò máa ń ṣe àfojú di òfin yìí nítorí pé wọ́n gbà wípé àwọn ti ní ìrírí, wọ́n sì ti mọ bí ǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n tí ó kì n rí bẹ̀ rara nítorí pé ó ṣe pàtàkì láti tẹ̀lé òfin yìí. Bí a kò bá tẹ̀lé òfin ìyara ọkọ̀ yìí, ọ̀pọ̀ àwọn ìjàmbá mìíràn ni ó lè ṣẹlẹ̀. Nítorí náà mo fẹ́ràn láti máa tẹ̀lé òfin ìyara ọkọ̀ kí n lè mọ̀ wípé mo wà ní àìléwu.

Oúnjẹ tí mo fẹ́ràn jù jẹ́ ògì àti àkàrà. Nítorí pé ó jẹ́ oúnjẹ kan tí mo ti nífẹ̀ẹ́ láti ìgbà tí mo ti wà ní ọmọdé kékeré. Ọ̀pọ̀ ìgbà ni mo sì máa ń jẹ́ kí ìyá mi mọ̀ wípé nǹkan tí mo fẹ́ jẹ ní èyí. Ó sì jẹ́ oúnjẹ tí mo ti nífẹ̀ẹ́ láti ìgbà náà wá títí di àkókò yìí. Lóòótọ́, mo fẹ́ràn ráìsì àti ẹ̀wà àti dòdò. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Ọ̀pọ̀ ìgbà míràn sì ni mo máa ń lọ láti lọ ra ògì àti àkàrà ní àkókò tí mo rí mọ̀ wípé mi ò lè se oúnjẹ yìí nílé. Mo sì tún fẹ́ràn láti máa se oúnjẹ yìí ní gbogbo ọjọ́ ìsinmi iṣẹ́ eléyìí tí ń ṣe ọjọ́ Sátidé. Nítorí pé ògì àti àkàrà ó máa ń fún mi ní ìbàlẹ̀ ọkàn ó sì máa ń mú kí ara mi fúyẹ́ dáadáa. Ó jẹ́ oúnjẹ tí kò ní kọ́lẹsítírọ́lù rárá tí ó sì jẹ́ wípé ó máa ń fún ara ní okun àti agbára. Ó jẹ́ oúnjẹ tí kò wúwo lára rárá tí mo sì fẹ́ràn dáadáa.

Ọ̀nà tí mo máa ń gbádojú ìdènà ọkọ̀ ni wípé tí mo bá ti ní ìdẹnukọlẹ̀ ọkọ̀, mo máa ń gbìyànjú láti kọ́kọ́ wo àwọn nǹkan tí mo lè ṣe nínú ọkọ̀ náà. Mo máa ríi wípé mo ní gbogbo àwọn ǹkan èlò tí mo lè fi yẹ ọkọ̀ wò ní kíákíá kó tó di wípé mà á béèrè fún ìrànlọ́wọ́ tàbí pé àwọn tí ó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ọkọ̀ láti wá wo nǹkan tí ó ṣẹlẹ̀ sí ọkọ̀ náà. Ọ̀pọ̀ ìgbà míràn sì ni ó jẹ́ wípé nǹkan tó ṣe ọkọ̀ ni wípé kò orí ilé bátìrì lè yọ tàbí kí àwọn wáyà kan kí ó sún kúrò ní ibi tí ó yẹ kí wọ́n wà. Ilé yìí ló máa ń fún mi ní ìgboyà láti kọ́kọ́ wo àwọn nǹkan tí mo lè ṣe kó tó di wípé mà á béèrè fún ìrànlọ́wọ́ tàbí pé àwọn tí ó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ọkọ̀ láti wá wo nǹkan tí ó ṣẹlẹ̀ sí ọkọ̀ mi.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ jẹ́ bí ọ̀sẹ̀ kan sẹ́yìn. Nítorí pé ní ọjọ́ tí mo lọ sí ilé oúnjẹ yìí, ó rẹ̀ mí láti ìṣẹ́ ní ọjọ́ náà. Mi ò sì ní ore ọ̀fẹ́ àti àǹfààní láti dáná oúnjẹ. Eléyìí ló sí ṣokùnfà bí mo ti lọ sí ilé oúnjẹ láti lọ ra oúnjẹ. Nítorí pé mo jẹ́ ènìyàn tó fẹ́ràn láti máa dáná oúnjẹ ní ilé, mi ò faramọ́ ká máa ra oúnjẹ ní ilé oúnjẹ. Ọ̀pọ̀ ìgbà ni mo sì máa ń lọ sí ọjà láti lọ ra gbogbo nǹkan tí ẹnu ń jẹ sí ilé, àwọn èso, àwọn ewébẹ̀ àti oríṣiríṣi àwọn oúnjẹ. Ríra oúnjẹ ní ilé oúnjẹ jẹ́ nǹkan tí mo kórìíra. Ọ̀pọ̀ ilé oúnjẹ mìíràn sì le yìí ló jẹ́ wípé tí wọ́n bá dáná oúnjẹ, adùn inú ọbẹ̀ náà ó lè pọ̀ jù tàbí kó má tọ̀ rárá. Lóòótọ́ mo mọ̀ wípé iná dídá lè ní àwọn ìpèníjà tiẹ̀ ní àwọn ìgbà mìíràn, ṣùgbọ́n ó ṣe pàtàkì láti sè é nínú ilé. Mo sì faramọ́ gbogbo àbájáde oúnjẹ tí mo bá sè nínú ilé ju pé kí n lọ ra oúnjẹ ní ilé oúnjẹ lọ.

Ọ̀nà tí mo máa ń gbà ṣe àwọn iṣẹ́ àkànṣe ni wípé mo máa ń rí dájú wípé mo ṣe àwọn ìwádìí tó tọ́ àti ìwádìí tó yẹ. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń fẹ́ láti gbọ́ láti ọ̀dọ̀ àwọn akẹgbẹ́ mi ní ibi iṣẹ́ láti jọ jíròrò lórí kíni àwọn ìpèníjà tí a lè kojú nípa àwọn iṣẹ́ yìí. Mo tún máa ń gbìyànjú láti lọ sórí ẹ̀rọ ayélujára láti wò bí mo ti ṣèlè ṣe àwọn iṣẹ́ àkànṣe náà. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni mo máa ń kọ́ ẹ̀kọ́ nípa oríṣìíríṣìí bí a ti le ṣe àwọn iṣẹ́ àkànṣe yìí. Ó máa ń rọrùn láti ní ìmọ̀ lórí àwọn iṣẹ́ àkànṣe náà. Ọ̀pọ̀ ìgbà mìíràn ló sì jẹ́ wípé gbígbọ́ ìmọ̀ràn tàbí ṣíṣe ìjíròrò papọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ mi yóò fún mi ní ọrọ̀ ọ̀fẹ́ àti àǹfààní láti mọ ọ̀nà tààrà tí ó yẹ fún ìṣe náà láti lè ṣe wọ́n láìní wàhálà tàbí kùdìẹ̀kùdìẹ kankan nínú.

Mi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba, nítorí pé iṣẹ́ ìta gbangba ní, ó ní àwọn kùdìẹ̀kùdìẹ̀, ó sì ní àwọn oríṣìíríṣìí àdojúkọ. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni ó jẹ́ wípé iṣẹ́ ìta gbangba nígbà tí òjò bá ń rọ̀ tàbí tí oòrùn bá ń ràn, kò kí ń fúnni ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti kúrò nínú òjò tàbí nígbà tí oòrùn bá ń ràn, kò kí ń fúnni ní oore ọ̀fẹ́ láti kúrò nínú òjò yìí. Eléyìí ló si ṣókùnfà bí mo ti nífẹ̀ẹ́ sí iṣẹ́ ọ́fíìsì ju iṣẹ́ ìta gbangba lọ. Àwọn ènìyàn tún máa ń fẹ́ràn iṣẹ́ ọ́fíìsì, wọ́n sì máa ń tẹríba, wọ́n sì máa tún kan sára sí àwọn tí ó jẹ́ oníṣẹ́ inú ọ́fíìsì. Lóòótọ́, ọ̀pọ̀ àwọn tí ó jẹ́ oníṣẹ́ ìta gbangba yìí, owó lè wà nídìí iṣẹ́ wọn, ṣùgbọ́n iṣẹ́ ọ́fíìsì máa ń buyì kúni ní gbogbo ìgbà nígbà tí ènìyàn bá wà ní àwùjọ tàbí tí bí wọ́n ti ṣe rí ìmúra sí ènìyàn, ó máa ń jẹ́ kí àwọn ènìyàn tẹríba, wọ́n sì máa ń bọ̀wọ̀, wọ́n sì máa ń nífẹ̀ẹ́ sí ẹni tí ó ń ṣiṣẹ́ ọ́fíìsì.

Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gba bí ogójì ìṣẹ́jú sí wákàtí kan. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni ó jẹ́ wípé tí mo bá wọ ọkọ̀ akérò, mo máa ń lò ju wákàtí kan lọ nítorí pé oríṣìíríṣìí àwọn èrò ọkọ̀ máa ń bọ́lẹ̀ ní ibùdó ọkọ̀ lóríṣìíríṣìí. Ṣùgbọ́n bí mo bá gbé ọkọ̀ títè mi, mi ò kí ń lò ju ogún ìṣẹ́jú sí wákàtí kan lọ. Ọ̀pọ̀ ìgbà ló ṣì jẹ́ wípé mo máa ń wọ ọkọ̀ akérò nítorí pé ọ̀nà tí ó lọ sí ilé iṣẹ́ mi kò dára tó rárá. Èyí ló ṣi ṣókùnfà bí mo ti máa ń wọ ọkọ̀ akérò ní ọ̀pọ̀ ìgbà. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni ó sì jẹ́ wípé, mo máa ń múra láti tètè jí kí n lè tètè dé ibùdó ọkọ̀ nítorí pé wíwọ ọkọ̀ èrò ní ọ̀pọ̀ ìgbà máa ń mú kí n pẹ́ dé ibi iṣẹ́ látàrí àwọn oríṣìíríṣìí kùdìẹ̀kùdìẹ tí ó lè jẹ jáde àti wípé ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni àwọn tí ó ń bọ́lẹ̀ ní àwọn ibùdó kọ̀ máa ń gba àkókò tí ó sì máa ń fa kí n pẹ́ dé ibi iṣẹ́ ní àwọn ọ̀pọ̀ ìgbà.

Ibi tí mo fẹ́ràn láti máa lọ jù ni etí òkun. Mo fẹ́ràn láti máa lọ sí etí òkun ní àwọn ọjọ́ ìsinmi isẹ́, láti lọ dára àmì yá àti láti lọ tún wo bí asèdá ti ṣe dá òkun. Nítorí pé wíwo òkun yìí jẹ́ nǹkan tí ó máa ń jẹ́ ìyàlẹ́nu fún mi, bí ríru òkun ti ṣe ń lọ síwájú tí ó sì ń lọ sẹ́yìn. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni mo sì máa ń lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ tàbí àwọn akẹgbẹ́ mi. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni mo tún máa ń lọ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi láti lọ wo bí asèdá ti ṣe ṣe iṣẹ́ etí òkun. Lóòótọ́ mo tún lè gbìyànjú láti lọ sí ilé ìgbafẹ́ ní àwọn ọjọ́ tí ó jẹ́ ọjọ́ ìsinmi sẹ́ sùgbọ́n lílọ sí etí òkun jẹ́ eléyìí tí mo nífẹ̀ẹ́ sí jùlọ tí mo sì máa ń ṣe ní ọ̀pọ̀ ìgbà tí àyè bá ti wà. Lóòótọ́ etí òkun lílọ jẹ́ ìrìnàjò tí ó pẹ́ nítorí pé ó jìnnà sí ibi tí mò ń gbé. Ṣùgbọ́n ní àwọn ọ̀pọ̀ ìgbà tí mo bá ti mọ̀ wípé mo ní àyè dáadáa láti lọ sí etí òkun, mo máa ń gbìyànjú láti má jẹ́ kí ohunkóhun kí ó dí mi lọ́wọ́ láti lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò nítorí pé mo jẹ́ ẹni tó súnmọ́ ọ̀gá àgbà ilé iṣẹ́. Nítorí náà, eléyìí máa ń mú mi kí n tètè jí ní kùtùkùtù òwúrọ̀ láti ṣe àwọn nǹkan tí ó tọ́ tí mo fẹ́ ṣe. Mo sì máa ń tètè láti kúrò ní ilé dé ibùdókọ̀ láàwọn ọjọ́ tí ó jẹ́ wípé mi ò gbé ọkọ̀ mi lọ sí ibi iṣẹ́. Lóòótọ́, àwọn kùdìẹ̀kùdìẹ lè wáyé ní ojú ọ̀nà ní àtàrí àwọn àìrò ọkọ̀ tí wọ́n ń bọ́lẹ̀ ní àwọn ìrònú ọkọ̀ tí eléyìí sì máa ń fa ní àwọn ọ̀pọ̀ ìgbà tí mo fi lè pẹ́ dé ibi iṣẹ́. Ìṣẹ́jú méjì sí mẹ́ta tàbí sí márùn-ún náà ni ó máa ń lé sí i tí ó bá ti jẹ́ ọjọ́ tí mo pẹ́ dé ibi iṣẹ́. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà ni mo máa ń tètè dé ibi iṣẹ́. Mo sì máa ń dé ibi iṣẹ́ ní ago mẹ́jọ tàbí kúúkuù ìṣẹ́jú mẹ́wàá kí ago mẹ́jọ lu ní ọ̀pọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni mo máa ń rin ìrìn àjò lọ sí ìlú mìíràn. Ọ̀pọ̀ ìgbà tí mo bá fẹ́ lọ ìrìn àjò ìgbafẹ́ náà ló jẹ́ èyí tí mo máa ń lọ sí ìlú mìíràn láti lọ sí etí òkun. Lóòótọ́ ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí mo máa ń lọ sí àwọn ojútó ibùdó ìṣẹ̀mbáyé láti lọ wo bí gbogbo àwọn nǹkan ìṣẹ̀mbáyé ti ṣe rí. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa lọ sí oríṣiríṣi ìletò láti lọ máa ṣe àwọn nǹkan wọ̀nyí nítorí pé rinrin ìrìn àjò afẹ́ máa ń fún mi ní ìbàlẹ̀ ọkàn, ó sì máa mú mi gbé gbogbo àwọn èrò ibi iṣẹ́ kúrò ní ọkàn. Nítorí pé mo jẹ́ ẹni tí ó ní iṣẹ́ púpọ̀ láti ṣe ní ọ́fíìsì láti ọjọ́ ajé títí dé ọjọ́ ẹtì. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni mo sì máa ń gbìyànjú láti rin ìrìn àjò sí àwọn ìlú mìíràn látàrí wípé kí n lè gbé gbogbo wàhálà àti oríṣiríṣi àwọn èrò nípa ibi iṣẹ́ kúrò. Nítorí pé a nílò láti fi ara wa lọ́kànbalẹ̀ kúrò nínú gbogbo àwọn wàhálà iṣẹ́ tí ó wà ní ọkàn wa. Eléyìí sì fa tí mo fi máa ń rin ìrìn àjò lọ sí oríṣiríṣi ìletò láti lọ wo bí àwọn nǹkan ṣe rí ní àwọn ìlú alámúlẹ̀gbẹ́ àti àwọn ìlú tó wà ní ọ̀nà jíjìn pàápàá.

Ọ̀nà tí mo máa ń gbà ṣètò àwọn ímeèlì rí mi ni wípé mo máa ń gbìyànjú láti to àwọn ímeèlì yìí sí ìsọ̀ríṣọ̀rí sí inú àwọn fọ́dà. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni ó jẹ́ wípé àwọn ímeèlì tí ó jẹ́ iṣẹ́ ti kíákíá ni mo máa ń fi sínú fọ́dà ọupdate ti. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà míràn wà tó jẹ́ wípé àwọn ímeèlì máa ń dàpapọ̀ pẹ̀lú ara wọn. Elé ti ó jẹ́ ti ọ́pútì ní ọ̀pọ̀ ìgbà míràn máa ń sálọ sínú, ó máa ń sálọ sínú personal. Ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti yẹ̀ wọ́n wò lóòrèkóòrè kó máa ń bà á jẹ́ wípé ọ̀pọ̀ àwọn ímeèlì tí mò ń retí láti fi ìdáhùn sí láti se àtúnṣe sí àwọn nǹkan tí wọ́n bá fi ránṣẹ́ síbẹ̀ kó má lọ di wípé eléyii ti yóò gbà mí ní àkókò. Ọ̀pọ̀ ìgbà míràn ni mo tun máa ń wo spam ímeèlì mi wò láti ríi wípé kò sí ímeèlì tó ṣe pàtàkì tí ó sá wọ inú spam ímeèlì yìí. Mo tún máa ń gbìyànjú láti ṣètò bí mo ti ṣẹlẹ̀ unsubscribe àwọn ímeèlì tí kò wúlò tàbí àwọn newsletter tí mo ti sign up fún láti ọjọ́ pípẹ́. Iyálà elé ti mi ò ti rántí wípé mo ò ṣe tàbí àwọn tí mo rántí tí mo mọ̀ pé wọn ò wúlò mọ́. Mo máa ń gbìyànjú láti pa gbogbo wọ́n rẹ́ kí àwọn ímeèlì mi lè wà ní ìbá ìbójúmu tí ó lè fún mi ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti rí àwọn ímeèlì tuntun tí ó bá wọlé.

Ọ̀nà tí mo máa ń gbà kojú àsìkò ìparí iṣẹ́ ni wípé, mo máa ń gbìyànjú láti máa ruṣhì ohunkóhun láti ṣe. Nítorí pé nípa ruṣhì àwọn iṣẹ́ ìparí yi lè fa kí ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe kí ó wà. Ọ̀pọ̀ ìgbà míràn sì wà tí mo máa ń fi ara mi lára balẹ̀ láti parí àwọn iṣẹ́ ìparí ní ibi iṣẹ́. Nítorí pé nípa àìfara balẹ̀ àti nípa àìbojútó nǹkan tí ó yẹ kí ènìyàn bojútó nípa ríri pé mo fẹ́ tètè parí iṣẹ́ lè fa kí àwọn àṣìṣe kí ó wà. Àwọn ọ̀pọ̀ àwọn àṣìṣe wọ̀nyí sì ló jẹ́ wípé ó lè fa kí-kí iṣẹ́ kí ó-kí ó bàjẹ́. Tàbí kí ọ̀gá àgbà ilé iṣẹ́ kí ó bínú sí èsì fáìlì tí mo ò sì ṣẹ́lẹ lórí. Tabi awọn ìṣẹ́ tí mò ro pẹ́ moti parí to jẹ wí pẹ́ mí o ṣe dáàdá tó. Nítorí náà ni mo sì máa ń gbìyànjú láti fún ara mi ní àkókò láti parí iṣẹ́ náà dáadáa.

Ìgbà tí mo máa ń fọ aṣọ jẹ́ ọjọ́ ìparí iṣẹ́ ọ̀sẹ̀ ní ọjọ́ Satide. Nítorí pé mo jẹ́ ènìyàn tí ó máa ń tètè jí ní kùtùkùtù òwúrọ̀ láti múra ibi iṣẹ́ tí mo sì máa ń pẹ́ láti dé ilé ní ìgbà mìíràn. Eléyìí kó sì fún mi ní ọ̀rẹ̀ ọ̀fẹ́ àti àǹfààní láti máa fọ aṣọ ní ọjọ́ ìṣẹ́. Mo máa ń fọ àwọn aṣọ ní ọjọ́ Satide àti ọjọ́ Ìsinmi. Nítorí pé ọ̀pọ̀ ìgbà mìíràn náà ló wà tó jẹ́ wípé ọjọ́ Satide yìí mo máa ń gbìyànjú láti lo ọjọ́ yìí fún ìsinmi ara mi nìkan. Lóòótọ́ mo lè tún ilé ṣe bíi kí n fọ àwọn abọ́, bíi kí n nu ilẹ̀, bíi kí n palẹ̀ àwọn oríṣìíríṣìí àwọn ìwé mọ́ lórí tábìlì ìkàwé mi tàbí kí n ká àwọn aṣọ tí ó wà lórí ibùsùn mi kí n ká wọn sí inú ibùdó ìkáṣọsí. Sùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ti ṣe eléyìí ní ọjọ́ Satide, mo máa ń gbìyànjú ó jẹ́ wípé àárọ̀ ọjọ́ Ìsinmi ni mo máa ń fọ àwọn aṣọ náà kó tó di wípé màá lọ sí ilé ìjọsìn.

Ọ̀nà tí mo máa ń gbà ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ni wípé, mo máa ń rí wípé ọjọ́ yìí jẹ́ ọjọ́ tí mo yà sọ́tọ̀ fún àti, àti dùn nu. Kò sí bí mo ti ṣe lè gbé ohun kankan sọ́kàn tí ó jẹ́ wípé tí mo bá ti wọ ọjọ́ yìí, mo máa kọ́kọ́ gbé wọn kúrò lọ́kànná tí mo ṣì máa rí wípé èní gangan ni ọjọ́ ayọ̀ mi nítorí pé ó jẹ́ ọjọ́ ìbí mi. Lẹ́yìn èyí, mo máa ń rí wípé mo ra oríṣiríṣi àwọn nǹkan tí ẹnu ń jẹ fún àwọn akẹgbẹ́ mi ní ibi iṣẹ́. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni àwọn mìíràn tilẹ̀ máa ń múra wípé ọjọ́ ìbí mi tí ó ń bọ̀ lọ́nà yìí, a gbọdọ̀ lọ se àjọyọ̀ rẹ̀ ní àwọn ilé ìgbafẹ́. Ọ̀pọ̀ àwọn ènìyàn náà ló ṣì máa ń rán mi létí wípé ọjọ́ ìbí rẹ̀ ó yẹ kí a jọ ṣe àjọyọ̀ papọ̀ ní oríṣiríṣi àwọn ibi. Àwọn akẹgbẹ́ mi ní ibi iṣẹ́, mo máa ń rí dájú wípé mo ra oúnjẹ fún wọn tàbí ohun mímu ẹlẹ́rìndòdò. Mo sì tún máa ń gbìyànjú láti ṣe àjọyọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi nígbà tí mo bá padà dé láti ibi iṣẹ́. Mo máa ń gbé wọn jáde náà ní ọ̀pọ̀ ìgbà lọ sí ilé oúnjẹ tàbí lọ sí ilé ìgbafẹ́ láti lọ ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Nítorí pé ó jẹ́ ọjọ́ tí mo nífẹ̀ẹ́ sí tí inú mi sì máa ń dùn wípé ọdún mi tún le ọdún kan lóke erùpẹ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata. Nítorí pé jíjẹ ata jẹ́ ọ̀nà kan tí mo mọ̀ tó jẹ́ wípé ó máa ń jẹ́ kí gbogbo àwọn àgọ́ ara mi jí nígbàtí mo bá ń jẹ oúnjẹ tó láta. Lóòótọ́, àwọn ìgbà kan wà tó jẹ́ wípé oúnjẹ tó ní ata kò dára rárá. Èyí sì jẹ́ àkókò tí ọyẹ́ bá ń mú. Nítorí pé tí ènìyàn bá jẹ oúnjẹ tó ní ata ní àkókò ọyẹ́, èèyàn kò le gbádùn oúnjẹ náà dáadáa. Nítorínà ni mo máa yàgò fún oúnjẹ tó láta ní àkókò náà. Ṣùgbọ́n lẹ́yìn tí kò bá sí irú ojú ọjọ́ yìí tàbí tí ò sí ọyẹ́ rárá, mo máa ń gbìyànjú láti jẹ́ kí oúnjẹ mi kí ó ní ata dáadáa. Eléyìí sì jẹ́ nǹkan tí ó ti mọ́ mi lára láti kékeré tí mo sì ń ṣe títí di àkókò yìí. Ọ̀pọ̀ ìgbà ni eléyìí sì máa ń ṣe ìdíwọ́ fún mi láti má lọ sí ilé oúnjẹ lọ jẹun. Nítorí pé ọ̀pọ̀ àwọn ilé oúnjẹ yìí ni ó jẹ́ wípé ọbẹ̀ wọn tàbí oúnjẹ wọn kò kí ń láta tó rárá ní ti eléyìí tí ó jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí láti máa jẹ.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi jẹ́ Gbèmíga. Orúkọ yìí jẹ́ orúkọ tí ó gbajúgbajà tí ó sì làmìlaka. Ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n fẹ́ràn láti máa jẹ́ orúkọ yìí nítorí pé ó jẹ́ orúkọ tí àwọn ènìyàn nífẹ̀ẹ́ dáadáa tí ìtumọ̀ rẹ̀ tí ó sì iye gbogbo àwọn ènìyàn. Àpapọ̀ orúkọ yìí jẹ́ Oluwagbèmíga, súngbọ̀n ó jẹ́ orúkọ tí àwọn ènìyàn ma ń sùn kí tí wọ́n sì ń sọ ní Gbenga. Oluwagbèmíga jẹ́ ẹni tí Ọlọ́run bá gbéga tí ó sì ń tẹ̀síwájú ní gbogbo nǹkan tí ó bá ń ṣe. Ọ̀pọ̀ àwọn tí a jọ ń jẹ́ orúkọ yìí náà ni wọ́n fẹ́ràn, ni a jọ fẹ́ràn ara wa nítorí pé gbogbo ibi tí a bá wà, a máa jẹ́ ẹni ìṣáájú, a sì máa jẹ́ ẹni tí ó ní ìgbéga lóòrèkóòrè. Eléyìí ni ó fi jẹ́ wípé àwọn ènìyàn máa ń sọ wípé orúkọ ọmọ máa ń ro ọmọ. Nítorí pé a jẹ́ ẹni tí a ń gbéga ní gbogbo ìgbà nípa orúkọ wa tí àwọn ènìyàn fi ń pè wa.

Bí mo ti ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́ ni wípé, mo máa ń bá wọn ṣiṣẹ́ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀, mo sì máa ń bá wọn ṣiṣẹ́ pẹ̀lú ìkónimọ́ra. Lóòótọ́, mo ní ipò tó ga ní ilé iṣẹ́ mi, ṣùgbọ́n mo sì gbà wípé èmi nìkan mi ò lè dá iṣẹ́ tí ó wà ní ilé iṣẹ́ náà ṣe. Nítorí náà ni mo sì máa ń kó àwọn akẹgbẹ́ mi mọ́ra tí mo sì máa ń wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú wọn. Ọ̀pọ̀ ìgbà náà ni mo máa ń kó àwọn tí kò, tí kò kì í ṣe akẹgbẹ́ mi tí wọ́n jẹ́ ẹni tí ó kéré sí mi ní ibi iṣẹ́, tí mo máa ń kó gbogbo wọn mọ́ra. Nítorí pé nípa ṣíṣe eléyìí, yóò lè jẹ́ kí gbogbo wa wà ní ojú kan ní ìrẹ́pọ̀. Lọ́pọ̀ olọ́pọ̀ ìgbà tí a bá sì ní àwọn àdojúkọ, eléyìí yóò fún wa ní ọ̀rẹ́ ọ̀fẹ́ àti àǹfààní láti jọ júmọ̀, pàpọ̀ wá ojútùú sí èyíkéyìí ìṣòro tí a lè máa kojú. Ọ̀pọ̀ ìgbà náà ni mo máa ń gbìyànjú láti fi ẹ̀kọ́ kún ẹ̀kọ́ lórí iṣẹ́ wa tí mo sì máa ń fi ẹ̀kọ́ tí mo kọ́ kọ́ àwọn akẹgbẹ́ mi láti lè jẹ́ kí àwọn náà rí bí ǹkan ti ń lọ àti ibi tí ẹ̀, ǹkan dé dúró lórí ẹ̀rọ ayélujára. Àwọn tí ó jẹ́ ọmọ lẹ́yìn mi níbi iṣẹ́, mo máa ń gbìyànjú láti fi ààyè sílẹ̀ fún wọn fún ìbéèrè láti bèèrè àwọn ǹkan tí ó bá ń rú wọn lójú, láti tún bèèrè àwọn ǹkan tí wọ́n nílò láti fi ṣe iṣẹ́ wọn ní ọ̀nà tí yóò gbà rọ̀ wọ́n lọ́rùn láti yanjú gbogbo àwọn iṣẹ́ tí ó wà ní iwájú wọn. Mo tún máa ń fi ààyè sílẹ̀ fún wọn náà ní ọ̀pọ̀ ìgbà láti bá mi sọ̀rọ̀ tàbí láti wá sínú ọ́fíísì mi láti fi ẹ̀dùn okan wọn hàn yálà nípa iṣẹ́ wọn tàbí àkókò iṣẹ́ wọn tàbí owó iṣẹ́ wọn.

Data tí mo máa ń lò ní ọ̀sẹ̀ pọ̀ dáadáa, nítorí pé ọ̀pọ̀ àwọn nǹkan ni mo máa ń ṣe lórí fóònù mi. Mo máa ń lo data tó tó bíi twenty gig ní ọ̀sọ̀ọ̀sẹ̀, nítorí pé mo fẹ́ràn láti máa wo gbogbo àwọn nǹkan tó ń lọ lórí fóònù mi, bí i kí n wo TikTok, kí n wo Facebook, kí n wo Instagram. Lóòótọ́, ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí iṣẹ́ ò kí ń fún mi láyè láti wà papọ̀ pẹ̀lú fóònù mi, mo sì tún máa ń ṣe ìdènà àti máa wojú screen ní gbogbo ìgbà. Eléyìí sì fa ní ọ̀pọ̀ ìgbà mìíràn tí mi ò kí ń wà papọ̀ pẹ̀lú fóònù mi. Ṣùgbọ́n nígbàkúgbà tí ọkàn mi bá ti fà sí àti wo àwọn nǹkan tí ó ń lọ káàkiri àgbáláyé lórí fóònù mi, mo máa ń lo tó wákàtí mẹ́ta ní ọ̀pọ̀ ìgbà láti máa wo oríṣìíríṣìí àwọn nǹkan tí ó ń lọ. Àwọn nǹkan mìíràn náà sì wà tó jẹ́ wípé mo máa ń fẹ́ rà láti orí, ẹ́ à, fóònù mi ni àwọn nǹkan tí wọ́n lè wá gbé wá sí inú ilé, àwọn ọjà tí ènìyàn ń rà tí wọ́n lè gbé wá sí inú ilé, mo tún máa ń lo ọ̀pọ̀ ìgbà láti wo wọ́n síra wọn, bóyá iye tí wọ́n tà wọ́n tàbí bí wọ́n ṣe dára sí. Eléyìí náà tún máa ń gba ọ̀pọ̀ àkókò ó sì máa ń gba ọ̀pọ̀lọpọ̀ data, tó fi jẹ́ wípé mo máa ń lò tó twenty gig ní ọ̀sẹ̀.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù jẹ́ ojú ọjọ́ tí ó tutù. Mo fẹ́ràn ojú ọjọ́ tó tutù ju ojú ọjọ́ tó ní òòrùn púpọ̀ lọ. Nítorí pé tó bá ti di àkókò òòrùn púpọ̀, níṣe ni ó máa ń dàbí wí pé mi ò mọ̀ bí gbogbo àgọ́ ara mi ti rí. Ṣùgbọ́n tí ó bá ti jẹ́ ojú ọjọ́ tó tutù, mo fẹ́ràn rẹ̀ gan láti òwúrọ̀ títí di alẹ́. Mi ò ti èní mọ ní ìmọ̀lára rẹ̀ rárá, nítorí pé ó máa ń fún ara mi ní ìsinmi tí ó dára, ó sì máa ń tu ọkàn mi lára pẹ̀lú. Mo fẹ́ràn rẹ̀ dáadáa, nítorí pé bí ojú ọjọ́ bá tutù, ọ̀pọ̀lọpọ̀ ohun kan ni ènìyàn le ṣe láti mú kí ara yá gágá. Bóyá nípa ṣíṣe eré ìdárayá, kí òògùn jáde lára wa, tàbí nípa mímu ohun tó gbóná bíi tíì gbígbóná tàbí ògì tó gbóná. Ṣùgbọ́n tó bá jẹ́ ojú ọjọ́ tí ó ní òòrùn púpọ̀ ni, kò sí irú ohun kan tí ènìyàn le ṣe. Ọ̀pọ̀ ìgbà mìíràn ti wà tí AC máa ń fẹ́ gbígbóná. Ìdí sí ní yìí tí mo fi nífẹ̀ẹ́ ojú ọjọ́ tó tutù dáadáa ju ojú ọjọ́ tó ní òòrùn púpọ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé àwọn nǹkan inú ilé, eléyìí tó jẹ́ ẹ̀ṣọ́ ilé tàbí àwọn ohun èlò inú ilé ló jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn orí íńtánẹ́ẹ̀tì ni mo ti rà wọ́n. Lóòótọ́, ríra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì ò rọrùn ṣùgbọ́n ó tún nira ní ọ̀pọ̀ àwọn ìgbà. Ọ̀pọ̀ ìgbà míràn ni mo máa n wà ní ibi iṣẹ́ ní àkókò tí nǹkan tí mo bá rà lórí íńtánẹ́ẹ̀tì bá dé. Ó sì máa n jẹ́ ìpèníjà fún mi ní àwọn ìgbà míràn nítorí pé wọ́n máa fẹ́ rí mi láti sáìnì àwọn ọjà yìí wípé wọ́n ti gbé wọn wá. Ọ̀pọ̀ ìgbà míràn náà ni àsèjọ máa n ní ìtàwóró gan nípasẹ̀ wípé wọ́n délé wọ́n bà mí, wọ́n kò sì fẹ́ gbé kalẹ̀ láì má rí mi. Mo máa n fi owó kún owó nígbà míràn láti lè jẹ́ kí wọ́n tún gbé àwọn nǹkan náà wá sí ibi iṣẹ́. Lóòótọ́, ríra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì jẹ́ eléyìí tí ó wọ́pọ̀ dáadáa tí mo sì ti ra oríṣìíríṣìí nǹkan lórí íńtánẹ́ẹ̀tì ṣùgbọ́n òun náà ní ìpèníjà ti ẹ̀ lọ́tọ̀.

Mo mà ń lò fóònù mi tó wákàtí mẹ́fà lójoójúmọ́. Lóòótọ́, bí mo bá wà ní ibi iṣẹ́ ní òwúrọ̀, mi ò kí n ráyè lò fóònù mi. Ṣùgbọ́n lẹ́yìn tí mo bá ti kúrò ní ibi iṣẹ́ tí mo sì ti wà ní ilé, mo mà ń lò fóònù mi dáadáa. Mo mà ń sábà wò àwọn nǹkan tí ó n lọ káàkiri àgbáláyé bí i kí n wò TikTok, kí n wò Facebook, kí n wò Instagram. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ló sì jẹ́ wípé mo mà ń yẹ àwọn email message mi wò lórí fóònù. Eléyìí tí mo lè ṣe ìdáhùnsí ní kíákíá tàbí elé tí ó jẹ́ ti àlàyé nípa àwọn nǹkan tí a fẹ́ ṣe ní ibi iṣẹ́ ní ọjọ́ kejì. Mo mà ń tún wò oríṣìíríṣìí àwọn fọ́tò àti fídíò. Ọ̀pọ̀ ìgbà mìíràn lọ jẹ́ wípé mo ma n wò podcast pẹ̀lú lórí fóònù mi. Lóòótọ́ wíwá pẹ̀lú fóònù nígbà mìíràn lè ní kùdìẹ̀kùdìẹ tẹlẹ̀ nítorí pé àkókò tí a fi ń wò ojú screen ti pọ̀ jọjọ ní àsìkò yìí. Ṣùgbọ́n mo máa n fi ààyè sílẹ̀ fún ojú mi láti sinmi.